Mi ò kì í mu Ògùn lójojúmọ́ àyàfi tí ó bá rẹ̀ mí lẹ́ẹ̀kọ̀kan, àbí tí ó bá ní ìdí pàtàkì kan tí mo fi gbọ́dọ̀ mu Ògùn, òun ni mo fi le mu Ògùn. Ṣùgbọ́n mi ò kí ń mu Ògùn lójojúmọ́ tí ò bá ní ìdí.

Ìgbà tí ò ní ońkà ni mo ń wojú àwòrán ní ojoojúmọ́, ní ìsẹ́jú ìsẹ́jú nígbà mi tí ohun tí mo bá ní tí ohun tí mo bá fẹ́ ní ṣe pẹ̀lú àwòrán ósì lè jẹ́ wákàtí wákàtí ṣùgbọ́n ìgbà tí ó ní ońkà ni mo má ń wo ojú àwòrán loojojúmọ́.

Bí mo ṣe máa ń ṣerántí àwọn ọ̀rọ̀ àṣìná mi níyì, mo máa ń ní àkọsílẹ̀ ohun gbogbo tí mo bá fẹ́ ṣe kí n lè bá mọ rántí, kí n má ba à le gbàgbẹ́ àti kí n má ba à léèyí tí mi ò ṣe. Mo máa ń ní àkọsílẹ̀ ohun tí mo bá fẹ́ ṣe ní kété tí ojúmọ́ bá mọ́ ní ojoojúmọ́ láti lè rántí ohun gbogbo tí mo bá fẹ́ ṣe pátá.

Mi ò kí na ara mi o. Àyàfi tí ara bá ń hú mi tí mi ò sì fẹ́ họ́ kó má ba à le, ni mo lè fọwọ́ gbá ojú bí tó bá ń hú mi pẹ́ pẹ́ pẹ́ kí ó ba le dípò ihò tí màá họ́. Ṣùgbọ́n mi ò kí na ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Nípa à lílo ẹ̀rọ alágbèéká mi, mo lè fi ya àwòrán lóríṣiríṣi àti ní oríṣiríṣi ìhà ni mo ti lè, ni mo ti lè ya àwòrán. Mo sì ń gbìyànjú ní ìwọ̀nba ti agbára mi ká láti jẹ́ kí àwòrán náà dà. Mọ bí a ṣe ń ya àwòrán dáadáa.

N kò mọ̀ bí a ti n pẹja o. N ò sì tí gbìyànjú rẹ̀ rí láti lọ sódò láti pa ẹja nítorí pé gan an ní ẹ̀ẹ̀kọọ̀kan, ẹ̀rù omi a má bà mí nítorí ìdí èyí, n ò gbìyànjú à ti pa ẹja rí. Kò jẹ́ kí n lé mọ̀ bí a ṣe n pa ẹja.

Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú olórí ìṣe mi. Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán tí ó sì gùn rẹ́gí pẹ̀lú olórí ìṣe mi nítorí ẹ̀kọ̀kan tí àwọn ǹkan kan kò bá yé mi, olórí ìṣe mi ni màá pè láti ṣe atọ́nà mi àti láti ṣàlàyé àwọn ǹkan kan kọ̀ọ̀kan fún mi. Nítorí ìdí èyí, mo ní àjọṣepọ̀ àti ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú olórí ìṣe mi.

Ìgbádùn mi ni láti máa kàwé àti láti máa wo àwọn fọ́nrán adérìn pòṣónú ní orí ẹ̀rọ ayélujára lẹ́ẹ̀kọ̀kan àti láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mọ bí nǹkan ṣe ń lọ pẹ̀lú wọn. Mo gbádùn láti máa ṣe èyí léyìí tí ó jẹ́ kí ó jẹ́ ìgbádùn mi ní gbogbo ìgbà.

Mo ni gilaasi orun lo'risirisi nitori mo feran wan gan. Mo ní gíláàsì òòrùn lórísìírísìí tí mò ń lò lẹ́yì tí mo sì nífẹ̀ẹ́ sí dáadáa.

Ìgbà tí ò ló ń kà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Yálà tí n bá lo ilé ìgbọ̀nsẹ̀ ni àbí tí mo bá fẹ́ jẹun, àbí tí mo bá ṣe tí mo bá bọ́ èèyàn lọ́wọ́ tán, màá lọ fọ ọwọ́ mi kí n tó kí ọwọ́ náà bọnu àbí kí n tó kí bọnu nǹkan jíjẹ léèé tí ó jẹ́ ó jásí wípé àìmọye ìgbà ni mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Ìgbà tí ò ló ń kà, níwọ̀n ìgbà tí n bá ti ṣàkíyèsí wípé ọwọ́ mi ti dọ̀tí, màá lọ fọ̀

Ìgbà tí mo máa ń ní fún ìsinmi ní ọdọọdún le jẹ́ ọjọ́ mẹ́wàá nígbà mí láàárín ọdún kan. Ìgbà mí sì rí o le jẹ́ ogúnjọ́ látàrí àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo bá ń ṣe kò ní pàtó iye ọjọ́ ṣùgbọ́n ó kéré jù nínú ọdún kan. Mo máa ń ní ẹ́ ọjọ́ bí mẹ́wàá àbó ogúnjọ́ fún ìsinmi nínú ọdún.

Ẹrẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí pápá jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ, léyì tí mo sì tún máa ń kópa nínú rẹ̀ lẹ́ẹ̀kọ̀kan tí àyè bá wà fún mi, àbí kí n wò ó lórí ẹ̀rọ, erm, alágbèéká mi, àbí lórí àgbéléwò tí ṣe tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ le yi tí ó fi mí hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè mi lè ti ṣe Nàìjíríà. Mo ní nọ́mbà orílẹ̀ tó jẹ́ ti tèmi gan gan.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn kankan nítorí wọn ò fàyè gbà ní àdúgbò ibi tí mò ń gbé. Ó wù mí kí n ní, ṣùgbọ́n nítorí pé àyè ò gbà ní ibi tí mò ń gbé, kò jẹ́ kí n ní ẹranko ọ̀sìn kankan.

Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀. Lẹ́yìí tí mo sì tún mọ́ ń kópa nínú u rẹ̀ tí àyè àti àǹfààní rẹ̀ bá yọ. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn. Àgaga tó bá jẹ́ bí àwọn àsìkò tí kò bá sí ooru, tí atẹ́gùn sì wà dáadáa, tí kò sì pé bóyá ooru mú mi, ó máa ń rọrùn púpọ̀púpọ̀ fún mi nígbà tí mo bá sùn.

Bàtà tí ó ga rárá ni mo máa ń wọ, àwọn bàtà pẹlẹbẹ pẹlẹbẹ tí ó máa ń rọrùn fún èèyàn láti gbé àti láti wọ lọ sí ibikíbi tí ó sì lè bá oríṣiríṣi aṣọ yòówù tí èèyàn bá wọ̀ mú. Irú àwọn bàtà bẹ́ẹ̀ ni mo fẹ́ràn tí mo máa ń wọ àjàjà kó tún máa lọ jẹ́ aláwọ̀ dúdú.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Agaga tó bá ní ṣe pẹ̀lú àwọn ohun tí mo fẹ́ràn láti máa gbọ́. Mo máa ń tẹ́tí sílẹ̀ dáadáa láti gbọ́ wọn àti tí mo bá tún bá wọn pàdé lórí àwọn ẹ̀rọ ayélujára, mo máa ń fi ara balẹ̀ gbọ́ wọn dáadáa.

Mo máa ń ra oúnjẹ ní òpópónà ṣùgbọ́n n kò fẹ́ràn rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn, n ò mọ bí wọ́n ṣe ṣé àti bóyá pé ó wọ́n ṣe dáadáa ní tì èyí tí ó bá ètò ìlera mu. N kò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan, mo máa ń rà níbẹ̀

Mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ ayaya tí n kò bá fẹ́ kí ènìyàn o gbọ́ orin tí mo bá ń kọ àbí tí n kò bá fẹ́ fi tèmi dí àwọn tó kù ní àyíká mi lọ́wọ́. Mo má ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́, kẹ́lẹ́kẹ́lẹ́ ní ìgbà mìíràn tí n ò bá fẹ́ kí àwọn èèyàn mó sọ pé mò ń dẹ àwọn lọ́wọ́ pẹ̀lú orin tí mò ń kọ. Ìgbà mí sì rè e, ó lè jẹ́ bó ṣe wù mí nù, mo má ń kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́.

Mo fẹ́ràn láti máa wọ ẹ̀wù àti ṣòkòtò nítorí mo lè, mo máa ń le rìn dáadáa nínú wọn, ó sì máa ń jẹ́ aṣọ tó máa ń wù mí lórí ní gbogbo ìgbà. Mo fẹ́ràn aṣọ tó bá jẹ́ ẹ̀wù pẹ̀lú ṣòkòtò. Ìgbà mí ò le jẹ́, ẹ, èyí tó bá ra wọn mi. Ìgbà mí sì ò le jẹ́ oní àwọ̀ tí ó yàtọ̀ síra wọn. Mo fẹ́ràn kó ṣà ti jẹ́ ẹ̀wù àti ṣòkòtò.

Mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn jó púpọ̀. Àgàgà tí mo bá tún wá gbọ́ àwọn orin tí mo fẹ́ràn si, àwọn orin tí mo nífẹ̀ẹ́ sí, mo lè jó, mọ́ jó, mọ́ jó dáadáa. Lẹ́yìn tí ó máa ń jẹ́ kí ijó jíjó wú mi tí mo bá tó ti gbọ́ àwọn orin tí mo fẹ́ràn si. Mo fẹ́ràn ijó jíjó púpọ̀. Lọ́pọ̀lọpọ̀ kò sì sí ibi tí n ò tí lè jó. Yálà ní ilé ìjọsìn ni, níta ni, àbí níbi ayẹyẹ ni. Ibi tí n bá ti gbọ́ orin tí mo sì mọ̀ pé àyè àti àǹfààní wà fún mi láti jó, mo lè jó. Mo fẹ́ràn jó jó lọ́pọ̀lọpọ̀.

Obìnrin ni mí, n kò ní irungbọ̀n, kò wọ́pọ̀ láàrin ibi tí mo ti wá fún obìnrin láti ní irungbọ̀n. Nítorí ìdí èyí, n kò ní irungbọ̀n torí pé obìnrin ni mí, kò sí irun kankan ní àgbọ̀n mí. N ò ní irungbọ̀n rárá rárá.

Ó ti tó bi oṣù bí méjì tí mo kẹ́yìn lọ rí dókítà ní ilé ìwòsàn. Eyún sì ni nígbà tí mo ṣàkíyèsí pé orí fọ́ máa fọ́ mi fẹ́ẹ́rẹ́fẹ́. Nígbà náà ni mo gbéra mu lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà àti láti ṣàlàyé fún dókítà ohun tí ó ṣe mí léyìí tí ó jẹ́, àti ìgbà náà sì rí. Oun tí padà lọ rí dókítà nígbà tí wọ́n ti fún mi ní òògùn tí ara mi sì ti yá. Tí ò sì sí ǹkankan tí ó ṣe mí mọ́. Ó ti ṣe díẹ̀ ó ti ń lọ bí oṣù méjì tí mo kẹ́yìn lọ rí dókítà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Mo fẹ́ràn láti máa jí ní kùtùkùtù láti bẹ̀rẹ̀ ohun tí mo fẹ́ ṣe fún òòjọ́. Tí mo bá jí, màá bó sí balùwẹ̀, wẹ̀, múra àti pèsè oúnjẹ tí mo bá fẹ́ jẹ lẹ́yi tí ó máa ń sábà rọrùn fún mi ní kùtùkùtù òwúrọ̀ ju tí òòrùn bá ti yọ àbí tí ó bá kan àtàrí lọ. Nítorí náà, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù láti tètè ṣe gbogbo ohun tí ó bá fẹ́ ṣe kí òòrùn tó yọ.

Ẹ méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Tí mo bá ti jí ní àárọ̀, màá fọ eyín kí n tó jẹun àti kí n tó ki hun kankan sí ẹnu mi. Tí ó bá sì tún di alẹ́, tí mo ti jẹun àṣálẹ tán kí n tó lọ sùn, mo tún máa ń fọ eyín mi kí n ba lè mọ̀ dájú wípé kò ní sí àwọn oúnjẹ kankan tí ó há mọ́ mi léyín tí mo bá sùn àbí kí n tó sùn. Ẹ méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́.

Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù láti máa jẹ. Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ púpọ̀ púpọ̀. Léyìí tí ó jásí wípé kò sígbà tí mo rí tí mi ò le jẹ́, kò sì sí ohun tí mi ò le fi ẹ̀fọ́ ṣọkọ jẹ. Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ jù nínú gbogbo àwọn ẹ̀fọ́ tí ó wà ní agbègbè àti ní àyíká mi. Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù láti máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tí ó dájú. Mo ní ètò ààbò kọ̀ǹpútà tí ó dájú dáadáa, lẹ́yìn tí ó sì fi mí ní ọkàn balẹ̀ púpọ̀ ní gbogbo ìgbà. Mo ní ètò ààbò kọ̀ǹpútà tí ó dájú tí ó sì tẹ́ mi lọ́rùn.

Mo máa ń wọ ago ọwọ́. Ìgbà míì, màá mọ̀ ọ́ wọ́ sọ́wọ́ tun mí, ìgbà míì sì re, màá mọ̀ ọ́ wọ́ sí ọrùn ọwọ́ àlàáfíà mi. Mo fẹ́ran ago ọwọ́, mo sì máa ń wọ ago ọwọ́ ní ò rè kó ò rè. Mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo fẹ́ran rẹ̀. Kò sí ibi tí n lè wọ ago ọwọ́ lọ. Mo máa ń wọ ago ọwọ́ ní gbogbo ìgbà. Mo fẹ́ran ago ọwọ́ dáadáa.

Mo fẹ́ràn tea, mo máa ń mu coffee náà ṣùgbọ́n mo fẹ́ràn tea lọ́pọ̀lọpọ̀. Kò sí ìgbà tí ń lè mu tea, mo lè mú láàárọ̀, mo lè mú lọ́sàn án, mo lè mú lálẹ́. Kò sí sírú ẹ̀yà tea tí n kò lè mu nítorí mo fẹ́ràn tea. Tó bá ṣáà ti jẹ́ tea, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan. Mo fẹ́ràn láti máa ṣe ètò nǹkan àti ohun gbogbo tí mo bá fẹ́ ṣe, mo fẹ́ràn kí gbogbo ẹ̀ wá lèto leto kó mọ̀ sí dárudapo kankan. Nítorí ìdí èyí, ohun gbogbo tí mo bá fẹ́ ṣe, mo máa nífẹ̀ẹ́ sí láti ṣe ètò rẹ̀. Ni èyí tí ó jẹ́ kó jásí wípé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan.

Ìwà iṣọwò mí dá lọ́pọ̀lọpọ̀. Ìwà isọwò mí dá gan ní ètí ó jẹ́ wípé àwọn tí mo bá ń bá ṣe kára kata máa ń fẹ́ láti padà wá bá mi dowò pọ̀. Nítorí pé wọ́n mọ̀ pé ìwà iṣọwò mí dá. Mo sì mọ ohun tí mò ń ṣe tí ó bá ti jẹ́ nípa tí ká ṣòwò ni. Ìwà iṣọwò mí dá lọ́pọ̀lọpọ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ eeyan náà sì lè fọwọ́ rẹ̀ ṣanyà.

Mo máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ní ọ̀nà tí ó jẹ́ wípé máa wo àwọn tí èròngbà wa, èròngbà wa bá ara wa mu. Àwọn tí ó jẹ́ wípé ìbìkọ́ná là jọ dúró ko nínú ohun tí à ń ṣe. Àwọn tí ó jẹ́ wípé a lè jọ kọ ara wa tí a bá rí ǹkan tí ò bá yé ra wọn. Nítorí àwọn wọ̀nyí, wọ́n mọ, wọ́n máa ń rọrùn láti bá ṣiṣẹ́ pọ̀. Àyàjà tí èròngbà wa bá papọ̀ lórí ǹkan tí mo bá fẹ́ ṣe. Ọ̀nà, àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ti Chelsea. Mo fẹ́ràn wọ́n púpọ̀ púpọ̀ nítorí wọ́n mọ òun tí wọ́n ń ṣe, wọ́n sì máa ń fi tọkàn àti ara sí tí wọ́n bá wà lórí pápá tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù wọn. Lẹ́yì tí ó máa ń wú mi lórí jọjọ ní gbogbo ìgbà tí mo bá ń wò wọ́n lórí mahunmáwòrán àbí lórí ẹ̀rọ alágbèéká mi. Mo fẹ́ràn wọ́n púpọ̀ púpọ̀.

N kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kódà mo máa ń fẹ́ láti tọ́ àwọn oúnjẹ tí mi ò jẹ rí wò. Látàrí èyí, kò jẹ́ kí n lè ní ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni jíjẹ ní ọ̀dọ̀ tèmi. N kò ní ìkórìíra sí oúnjẹ kankan, bó ti lè wò ó kéré wọn.

Mo mọ̀ bí a ti ń se àsáró lọ́pọ̀lọpọ̀ nípa bíbẹ iṣu, ká gbe sórí iná, ká fi àwọn èròjà bíi edé, ata, iyọ̀, magí àti epo si. Mo mọ̀ bí a ṣe ń se àsáró, ó sì jẹ́ ọ̀kan nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Kò sí ibi tí mi ò tí lè se àsáró tí wọ́n bá ní kí n se àsáró. Ni ìwọ̀n ìgbà tí mo bá ti rí àwọn èròjà tí mo fẹ́ lò, màá se àsáró. Àsáró jẹ́ ọ̀kan nínú àwọn oúnjẹ tí mo mọ̀ ọ́n ṣe dáadáa.

Mo fẹ́ràn ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn. Kò sí bí a ṣe se ìrẹsì tí n lè jẹ. Yá là wọ́n fi se alásèpọ̀ ni pẹ̀lú ẹwà, àbí wọ́n sè lásán tí wọ́n dín ata síi, bí à wọ́n sè ní funfun bé tí wọ́n dín ata síi, àbí wọ́n fi ṣe èyí tí a ń pè ní jọ̀lọ́fù. Kò sí bí wọ́n ṣe se ìrẹsì tí n kò lè jẹ́. Nítorí mo fẹ́ràn ìrà ìrẹsì lọ́pọ̀lọpọ̀.

Fóònù alágbééká Samsung ni mò ń lò. Fóònù alágbééká Samsung èyí tí wọ́n ń pè ní A016 ni fọ́ònù tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù alágbééká Samsung ohun ni mo ń lò.

Bẹ́ẹ̀ni mo má ń dé ní àkókò. Mo jẹ́ ẹni tí ó má ń fi àkókò sọ́kàn, tí n ò sì fẹ́ ja ẹ ẹni tí mo bá dá ìgbà tí àkókò fùn kú lẹ̀. Nítorí ìdí èyí, mo jẹ́ ẹni tó má ń délàkókò tí mo sì mán ń ṣiṣẹ́ pẹ̀lú àkókò dáadáa. Mo má ń dé ní àkókò ní gbogbo ìgbà tí ó bá yẹ.

Àwọn ìgbà tí mo máa ń ya ra àwọn ẹ̀rọ ayárabíàṣá tuntun ni tí èyí tí mo bá ń lò bá bàjẹ́ àbí tó bá jẹ́ wípé mo nílò ìmi yàtọ̀ sí èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́. Àwọn àkókò tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nùn-un, àbí tí mo bá rí èyí tí ó wù mí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde, màá rà.

Mo máa ń kí àwọn ènìyàn dáadáa níbi gbogbo tí m bá ti b'èyàn pade. Bo bá sì àgbàlagbà, màá tẹríba fún wọn, màá kí wọn. Bo bá jẹ́ ẹlẹgbẹ̀ mi náà ni, màá pè wọ́n, màá kí wọ́n. Bo bá sì ṣe ọmọ kékeré elé tí ó ṣe kókó, màá kí àwọn náà láti kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ṣe ń kí yan àti bí a ṣe ń tẹríba fún àgbàlagbà láwùjọ. Mo máa ń kí àwọn ènìyàn dáadáa ní gbogbo ìgbà.

Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó ṣú dẹ́dẹ́ léyí tí mọ́ ń mú kí òjò rọ̀. Torí tí òjò bá rọ̀, ara máa túni, ara sì máa tulẹ̀ náà. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ojú ọjọ́ tó ṣú lẹ́lẹ́ lẹ́lẹ́ èyí tí mọ́ ń mú kí òjò rọ̀, èyí tí ó máa ń ṣú bí òjò bá ti fẹ́ rọ̀. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún láti ṣe koríya fún wọn, tí wọ́n bá ṣe dáadáa àti gbà mọ́binú tí wọ́n bá lò ju àsìkò tó yẹ kí wọ́n lò lẹ́nu iṣẹ́ kan lọ. Mo máa ń fún wọn ní owó àfikún láti fi yìn wọ́n àti láti fi sọ fún wọn pé kú ṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ajaja, àwọn àgbàlagbà tí wọ́n ò lè ka tí wọ́n ò lè kọ, tí wọ́n sì nílò lẹ́tà. Tí wọ́n bá pè mí, wọn ó mọ̀ pé fún mi sì máa bá wọn kọ sílẹ̀. Mo máa ń kọ lẹ́tà fún àwọn àbí àwọn èèyàn tí wọ́n bá nílò lẹ́tà, mo máa ń bá wọn kọ́. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Mo, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa tí mo bá rí ohun tí ó wù mí. Àbí bóyá nǹkan tí mo ti ń wá ní àyíká àti agbègbè mi tí ń kórira tó jẹ́ pé mo rí lórí íńtánẹ́ẹ̀tì. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá rà á. Mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà.

Inú àpamọ́wọ́ mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí. Àbí nígbà mí tí n kò bá gbé àpamọ́wọ́ mi jáde, mo lè fi sínú àpò ṣòkòtò tí mo bá wọ̀ kó má báà lè sọnù. Ṣùgbọ́n tí n bá gbé báàgì àpamọ́wọ́ mi jáde, inú àpamọ́wọ́ mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Lẹ́yìi tí mo fẹ́ràn rẹ̀ nígbà tí mo gùn. Mo ti gun ọkọ̀ ojú omi rí ní ìlú Èkó ní àìmoye ìgbà. Mo ti gun ọkọ̀ ojú omi rí, mo sì fẹ́ràn rẹ̀ dáadáa. Tí wọ́n bá túnní ṣé màá tún gùn. Bẹ́ẹ̀ ni, màá tún gùn tí àǹfààníẹ̀ bá yọ sílẹ̀.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Mo máa ń pa wọ́n mọ dáadáa ní gbogbo ìgbà kí n má ba à mọ́ wá wọn kiri tí mo bá ní padà nílò rẹ̀. Látàrí ìdí èyí, mo máa ń pamọ́ ní gbogbo ìgbà. Lóòrèkóòrè, mo máa ń pa àwọn fáìlì mi mọ́

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀. Ìgbà mí, a máa tó lítà mẹ́rin, ìgbà mí, a sì máa jẹ́ lítà mẹ́ta. Ṣùgbọ́n mo máa ń mu omi dáadáa. Ajaja tó bá jẹ́ omi tó tutù, mo máa ń mu omi dáadáa lójoojúmọ́. Ó máa ń pọ̀ tó lítà mẹ́rin, ó kéré jù, mo máa mu lítà mẹ́ta lójúmọ́.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́ sunkú o, léyìí tí ó jẹ́ kó tó bí oṣù bí mẹ́rin sẹ́yìn tí mo kẹ́yin sunkún nítorí pé mo sọ owó nù. Ó ti tó bi oṣù bí mẹ́rin tí mo kẹ́yin sunkún tí mo mú omi lójú, ó ti tó bi oṣù mẹ́rin.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀ sí inú ìwé àpamọ́wọ́ mi tí ń ṣe díárì mi. Mo máa ń kọ wọ́n sílẹ̀ kí n ba lè rántí kí ó ba ma lè tà se. Mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀. Àwọn mi sì wà tí mo máa ń rántí ní orí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mo máa ń kọ sílẹ̀ ni láti rántí.

N kò mọ bí a ti ń gun kẹ̀kẹ́ o, rárá n kò mọ bí a ti ń gun kẹ̀kẹ́. N sì ti ń gbìyànjú ẹ́ rí láti gùn torí n kò mọ bí a ti ń gun kẹ̀kẹ́ àti pé ẹrù kẹ̀kẹ́ gígùn a máa ń bà mí lọ́pọ̀lọpọ̀. N kò mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ rárá àti rárá.

Kò sí àkókò tí mo bèrè irànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ̀ rí rárá. N kò tíì bèrè ìrànwọ́ kankan rí láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ̀ rí. N kò tíì bèrè rí, rárá kò tíì ṣẹlẹ̀ rí. Nko tíì bèrè rí. N kò tíì bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ̀ rí.

Lóòrèkóòrè ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ìgbà. Léè tí ń ṣe lójoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí ìmọ́tótó ó borí gbogbo àrun mọ́lẹ̀ àti pé gbogbo àyíká wa gbọ́dọ̀ máa wà ní mímọ́ ní gbogbo ìgbà. Nítorí ìdí èyí, gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì ìdánimọ̀ fún iṣẹ́ mi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa wúlò, a sì máa ń mú rìn tí a bá ńjáde. Fún ìdí èyí, mo ní káàdì iṣẹ́. Ó sì ṣe kókó fún ẹni kọ̀ọ̀kan tó bá ń ṣiṣẹ́ náà láti ní káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́. Fún ìdí èyí, mo ní káàdì fún iṣẹ́ mi.

Àwọn ìlànà ìpolówó mi ni, àkọ́kọ́ ìbáraẹnisọ̀rọ̀ fún ìpolówó pẹ̀lú ẹnu jẹ́ kí àwọn èèyàn mọ ohun tí mo gbé dání àti ohun tí mò ń tà. Eléèkejì, mo máa ń lo ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì láti ṣe ìpolówó láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ohun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Léyí ti kìí ṣe ẹyọkan, tí kìí ṣe méjì. Mo ti rin ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ sí àwọn ìlú mìíràn. Rin dáadáa, ni àìmọye ìgbà, mo ti rìn ìrìn àjò lọ sí àwọn ìlú mìíràn. Léétí mo ṣalábàápàdé àwọn èèyàn mi àti àti àṣà mi bí wọ́n ṣe ń ṣe níbò mi. Mo ti rìn ìrìn àjò lọ sí ìlú mìíràn rí.

N kò ní ìrora kankan o nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, ìgbà inú mi sì máa ń dùn tí bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀, tí mo bá dúró sí iwájú àwọn èèyàn tí mo bá ń sọ̀rọ̀. Látàrí ìdí èyí, n kò ní ìrora kankan tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn torí pé ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe.

Ọ̀sẹ̀ tó lọ ní mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi nígbà tí àjọ ní ṣíṣe kan lẹ́yìi tí ó mú kí gbogbo wa o parapọ̀ láti ṣe ṣíṣe náà. Ọ̀sẹ̀ kan lẹ́yìi tí ń ṣe ọjọ́ méje láti bi ọjọ́ méje òní ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi.

Mo kẹ́yìn lọ sí ọjà ní ọ̀sán àná. Nígbà tí mo nílò láti ra àwọn nǹkan ìsebẹ̀ tí mo nílò ní ilé, mo lọ sí ọjà ní ọ̀sán àná. Lẹ́yìn tí ó jẹ́ ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ọjà. Ọ̀sán àná ni mo lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan èlò ọbẹ̀ tí mo nílò ní inú ilé.